Ohun mímu tèmi fẹ́ràn jù, òun ni yoghurt, milk. Mo like milk gan. Mo like yoghurt drink. Yoghurt ni mo like jù. So tí mo bá jáde àbí tí ẹ bá gbé mi jáde, tẹ ní kí n make choice mi fún nǹkan tí mo fẹ́ mu. I prefer yoghurt drink to any other drink.

Oúnjẹ tí mo mọ̀ bá ti ń jẹ dáadáa pọ̀. Mo máa ń like iyán, pounded yam. Mo máa ń like ẹ̀ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. Mo máa ń like àmàlà, àmàlà pẹ̀lú ọbẹ̀ ewédú, ewédú, ewédú àti gbẹ̀gìrì. Mo like ẹ̀ dáadáa. Mo tún like jollof rice. Mo like dòdò, jollof rice àti dòdò. Mo máa ń jẹ dáadáa. Mo dẹ̀ wá like mọ́ímọ́í. Mo máa ń fi mọ́ímọ́í mu gàárì. Àwọn oúnjẹ tí mo like dáadáa ni ẹ̀, tí mo dẹ̀ ń jẹ dáadáa, tí mo, mi ò le ṣe láì máa jẹ wọ́n. Tí mo bá ní opportunity, àwọn oúnjẹ tí mo, àwọn oúnjẹ tí mo bá ní opportunity àwọn oúnjẹ tí mo fẹ́ fi máa ṣe timetable food mi ni ẹ̀: iyán, àmàlà, jollof rice, dòdò, plantain pẹ̀lú mọ́ímọ́í.

Bí mo ṣe máa ń ṣe dọ́gba ibi iṣẹ́ àti ìgbésí ayé mi ni pé àkókò ni mo máa ń fún wọn méjèèjì. À mo máa ń fún iṣẹ́ mi ní àkókò, tí táìmù iṣẹ́ bá ti tó, màá ṣiṣẹ́, tí táìmù iṣẹ́ bá ti tán, mo máa stop iṣẹ́ yẹn, màá kúrò níbi iṣẹ́ yẹn, màá lọ fésì ǹkan mi. Tó bá jẹ́ pé mo fẹ́ sinmi ni, màá sinmi, tó bá jẹ́ pé mo fẹ́ lọ ṣe ǹkan mi ni tó, tó máa benefit mi ni, màá lọ ṣe. So mi ò kí ń jẹ́ kí àkókò ìgbà iṣẹ́ mi kó wọ àkókò ìgbà ìgbésí ayé títè mi. Mo máa ń, mo máa ń wa very careful pẹ̀lú timing of my work schedule and time to take care of myself.

Mo máa ń ṣí fèrèsé ọkọ̀ dáadáa. Mo máa ń ṣí fèrèsé ọkọ̀ especially tí a bá ti wà ní hold up, ní gridlock tí gbogbo ibẹ̀ gbóná, mo máa wind down dáadáa so that kí ventilation lè máa wọlé and tí mo bá tún move again, mo máa ń, mo máa ń ṣí fèrèsé ọkọ̀ kí atẹ́gùn lè wọlé. Àfi ìgbà tí AC bá ti ń ṣiṣẹ́ nìkan and AC rẹ, eh, fuel ló ń lò. Tí ènìyàn bá ti tan AC ẹ̀, fuel á máa jẹ. Nítorí náà ńkọ́, it's better ká save fuel ká máa ṣí fèrèsé mọ́tò wa, ká máa ṣí window mọ́tò wa, ká máa wind down kí atẹ́gùn lè máa wọlé.

Tí mo bá fẹ́ dáhùn fóònù níbi iṣẹ́, mo máa ń jáde síta. Ór tí mo bá fẹ́ make call, màá jáde síta, màá lọ make call mi. Òr máa jáde síta, màá, màá, màá gbé call mi, màá answer call mi. Àfi tó bá ti jẹ́ ehm office call. Tó bá ti jẹ́ duty call ni, ẹhẹẹn, iyen mo máa gbé nínú office. Màá le mọ reason tí wọ́n fi pè mí. Tó bá jẹ́, tó bá jẹ́ àwọn ọ̀gá ló pè mí, mo máa gbé nínú office. But tó bá jẹ́ personal call ni, mo máa ń jáde lọ make personal call mi ni.

Mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáadáa tí mo bá lọ síbi tí mi ò tíì lòrí. Bí mo ti ẹ̀ gbé Google Map lọ bẹ, but àwọn corners kankan wà tó jẹ́ pé mo ní ìdí láti bèrè lọ́wọ́ àwọn èèyàn pé ìbò ni bíbàyí. So tí mo bá ti débi irú bẹ́ẹ̀, I don't hesitate to ask question. Please where is this place? Please where can I get this? On what street is this place? So mo máa ń bèrè ojú ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn dáadáa.

Mi ò kí ń mu òògùn lójoojúmọ́. Láíláíláíláí, throughout January this year, mi ò tí ì lo òògùn. So I'm not a sickler, I'm not-- I don't have any ailment that is making me to take drugs every day. Mi ki n lo ogun loojojumo. Ara mi yá dáadáa. Tí orí bá ti ẹ̀fọ́ mi, tí mo bá ti ṣiṣẹ́ jù, tí mo bá ti sùn, tí mo ò taji, mi ò ní experience orí fífọ́ ẹ̀ mọ́. So mi ò kí ń lo òògùn lójoojúmọ́.

Mo máa ń ṣeré ìdánì, àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Ìgbà tí mo bá ti ráyè àti ṣeré ìdánì, mo máa ń ṣe. Tí mi ò bá ráyè, mi kì í ṣe. Torí iṣẹ́ ò kí ń jẹ́ kí n ṣeré ìdánì dáadáa. Àmọ́ tí mo bá ti ráyè, especially ìgbà tí mo bá ti wà ní annual leave, ẹ, mo máa ń ṣeré ìdánì dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà bọ̀ nígbà tí mo bá wà ní ọkọ̀. À, tí mo bá lọ sí ọjà tí mo ra nǹkan, ǹṣe ní di nǹkan tí mo ra wá látọjà. Mo máa ń di nǹkan wá tí mo bá ti ra tí mo bá ti ra nǹkan nínú ọjà tí mò ń bọ̀ nínú ọkọ̀. Mo máa ń di nǹkan sínú ọkọ̀ dáadáa. Tí ọkọ̀ a bá mi ja sílé, ẹ̀hẹ̀ àmọ́ kì í ṣe gbogbo ìgbà. So mo máa ń ra nǹkan wá tí màá di sínú ọkọ̀ wá dáadáa.

Ah! Mo fẹ́ràn ijó dáadáa, mo máa ń jó gan-an. Tí mo bá lọ church, mo máa ń jó. Tí mo bá wà nílé mi, mo máa ń jó. Mo like ijó. I love dancing. Ìgbà tí mo wà ní school, mo máa ń lọ clubbing. Àmọ́ ìgbà tí mo parí school, tí mo ti di born again, I've stopped all those old ways but i still like dancing but now what i do is dance in the house of the Lord. Ilé olúwa ni mo tí máa ń jó nísìnyí. So mo like ijó dáadáa.

Mo mọ bá ti ń se oúnjẹ dáadáa. Mo mọ oúnjẹ ń sè. Mo mọ oúnjẹ ń sè dáadáa. Mo mọ ọbẹ̀ ń sè. Mo mọ rice ń sè. Mo mọ jollof rice ń sè. Mo mọ àṣáró iṣu sè. Mo lè ṣe àmàlà. Mo lè ṣe ọbẹ̀ ewédú. Mo lè ṣe ọbẹ̀ gbẹ̀gìrì. Mo lè ṣe ọbẹ̀ egusi. Mo lè ṣe jollof rice. Mo lè ṣe porridge, porridge beans, àsáró ẹwà. Mo máa ń se oúnjẹ dáadáa. Ìyá mi kọ́ mi bí wọ́n ṣe ń se oúnjẹ nígbà tí mo wà kékeré. So, ìgbà tí mo wà ní school, èmi ló ń dáná fún ra mi. Kí n tó fẹ́ ìyàwó, èmi ló ń dáná fún ra mi. Mo máa ń se oúnjẹ dáadáa.

Eh, tí mo bá fẹ́ gbàdúrà, mo máa ń gbàdúrà láàárọ̀. Mo máa ń gbàdúrà lárọ̀ kùtùkùtù tí mo bá ti jí. Aro kùtùkùtù mo máa ń gbàdúrà pẹ̀lú family mi tó bá tún ti di nǹkan bí aago méjìlá, mo tún ń gbàdúrà. Ìgbà mí mi kì í gbàdúrà láago méjìlá. Àmọ́ tí mo bá ti dé ti ibi iṣẹ́ dé, mo máa ń gbàdúrà. Kí n tó tún sùn lálẹ́, mo máa ń gbàdúrà. Ìgbà mi, ọjọ́ Wednesday bí èni yi a máa ní service ní church, so màá lọ sí church léni, màá tún gbàdúrà. So bí mo ṣe ń ṣe niyẹn.

Àwọn alábasiṣẹ pọ̀, èmi máa ń yàn wọn based on their, uh, dedication and diligence to work. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n yàn lé, tó jẹ́ pé wàá máa bẹ̀ wọ́n láti ṣiṣẹ́. Mi ò kí ń like a tí máa yan irú àwọn yen pé kí wọ́n máa bá mi ṣiṣẹ́. Àwọn ẹni tó wà dedicated, àwọn ẹni tó wà diligent, hardworking, those that are ready to work, àwọn ni mo máa ń yàn láti máa bá mi ṣiṣẹ́. That is my criteria for looking out for people to work with me. Diligence, commitment, hardworking and honesty.

Àwọn ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí pọ̀. Mo máa ń rántí ìgbà tí mummy mi máa ń gbé mi lọ school. Tí a bá ti jọjọ ń lọ school won, àá máa ṣeré lójú ọ̀nà, won a máa bá mi sọ̀rọ̀. Tí a bá ti wá dé school tán tí mo dé school gate tí àwọn teacher gbà mí, tí mummy mi bá fẹ́ padà, màá máa sunkún, màá máa sunkún. Àwọn teacher máa gbé mi lọ sínú class, wọ́n á máa gbé mi sórí kẹ̀kẹ́, wọ́n á máa kọrin fún mi títí tí màá fi dákẹ́. Mo tún yere, ìgbà tí mummy mi máa ń gbé mi lọ sọ́jà. Ti a bá ti lo sọja, ti mummy mi bá fe lo ọjà, máa tẹ̀lé won máa wa ni kí won bá mu ra ǹkan ǹkan tí mo bá ti like, tí mo bá ti fẹ́ kí wọ́n bá mi ràá, ni wọ́n máa ń bá mi rà. Tí a bá ti wá délé, màá wá jẹ ǹkan tí wọ́n bá mi rà. Mo tún máa ń yèrè ìgbà tí a máa ń lọ sí church, ti wọ́n máa ń gbé mi lọ sí church. Ibi ẹgbẹ́ àwọn akọ̀rin ni mo ti like àti máa ń jókòó sí. Torí mo máa ń like sound ìlú pẹ̀lú musical instrument kí n le máa jo. Ibi tí mo máa ń dúró sí ni yẹn torí mummy mi náà wà ní ẹgbẹ́ akọrin. Ah, mo like, mo, mo yèrè gbogbo nǹkan tí mo, gbogbo ìgbà yẹn ó dá wá very, very, very, very emotional to me anytime tí mo bá ti yèrè.

Ọjà tuntun máa ń jáde ní every week ni lọ́dọ̀ wa ńibí yii. Ọjọ́ méje méje ni ọjà tuntun máa ń jáde. Alá àwọn ọjà ńlá ńlá ta máa ń náà every week. Lọ́jọ́ Tuesday àti Wednesday every week ni ọjà tuntun máa ń jáde. So èní bi eni sejẹ Wednesday báyìí, ọjà tuntun tún máa jáde ní Yanya market, ibi ta ti má, ibi ta ti lọ máa ń ra àwọn nǹkan tuntun níyẹn. Àwa ta wà ní Abuja, Yanya market. Wuso market Tuesday ni.

Of course mo fẹ́ràn orin òkè, mo fẹ́ràn ìrìn òkè dáadáa. Mo máa ń rin òkè, tí a bá ti lọ ibi iṣẹ́, mo máa n láìkí ìrìn òkè, mo máa n láìkí kí n wà lókè kí n máa wo àwọn èèyàn ní ìsàlẹ̀, ó máa ń wù mí gan. Mo de láìkí kí n máa rìn nínú plane, kí n máa fọ nu plane.

Ah! Mo máa ń kàwé dáadáa. Mo máa ń kàwé. Teacher ni mí. Up till today I'm still teaching. Even though I'm doing office work, I'm still doing part time teaching. So mo máa ń kàwé. Maths ni mo dẹ̀ máa ń teach. Mò ń teach ì math, mò ń teach ì science, so mò ń kàwé dáadáa. Apart from educational book, mo tún ní àwọn inspirational book tí mo máa ń kà. Mo tún ń ka bíbélì, Bible. So mò ń kàwé, mo jẹ́ ẹni tó ń kàwé dáadáa, tó like ìwé dáadáa. Mo dẹ̀ máa ń ka àwọn news updates lórí internet, lórí newspaper lójoojúmọ́.

Mi ò ní, mi ò ní ìforúkọ sílẹ̀ sí ilé ìdárayá kankan. Mi ò tí ì forúkọ sílẹ̀ sí ilé ìdárayá kankan rárá, rárá, rárá. Eléyìí tí mo tiẹ̀ ṣe níbi iṣẹ́ gan-an ti health, health insurance scheme tí mo ṣe. Mi ò tí ì gba káàdì ẹ̀. Mi dé ti lo si ilé ìdárayá kánkan, mi ti lo si hospital kankan pé staff government ni mi o pe nǹkan báyìí báyìí lo n ṣe mi ko wa treat mi so mi ò tí ì forúkọ kalẹ̀ síbi kankan for now.

Aà, no mi ò ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mi ò ní stage fright. Ìgbà tí mo ní stage fright, ìgbà tí mo wà ní yunifásítì ni. Ìgbà tí mo ti jáde láti yunifásítì, ìsinsin tí mo ti ń teach, I've been teaching for more than eight years, so i don't have stage fright again. I stand in the, uh, in the presence of the public, i talk, i speak without any fright, stage fright. So mi kì ń bẹ̀rù, mi ní bẹ̀rù tí mo bá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn, even tí mo bá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn tó jù mí lọ. Stage fright yẹn ti kúrò tó rí experiemce mi àti consistency in teaching, standing, teaching in the front of students. Ó ti jẹ́ kí n gbàgbé nípa mi ò ní stage fright mọ́. Mo ti ẹ ń teach àwọn teachers mi gan nígbà mi. So i don't have stage fright.